Ọ̀nà tí a ń gbà láti ṣe ayẹyẹ ìgbéyàwó fún àpẹẹrẹ ní ayé àtijọ́, àwọn bàbá ńlá wa nílẹ̀ Yorùbá wọ́n, wọ́n kì í fi ojú sí ẹẹ̀ owó níná tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n á ṣe ayẹyẹ ìgbéyàwó, wọ́n á se oúnjẹ fún àwọn ará àti ọ̀rẹ́ tó wá láti bá wọn ṣe ìgbéyàwó. Ṣùgbọ́n léèní yìí àwọn tí ó yẹ láti lò ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè, wọ́n lè to mọ́tò lọ rẹ́rẹ́ tàbí ẹẹ̀ ibi gbọ̀ngán tí wọ́n ó lò. Wọ́n lè àwọn, àwọn ibi àwọn ohun èlò tàbí ohun tó lè lò tàbí ibi ayẹyẹ náà. Ó lè jẹ́ ẹẹ̀ ohun tí kò gba owó lọ rẹpẹtẹ́. Ṣùgbọ́n lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ olówó, pàápàá àwọn ọ̀dọ́, ó ní bí wọ́n ṣe fẹ́ máa fi owó tàbí ọ̀rọ̀ wọn hàn. Wọ́n fẹ́ mú, fi wọn a àwọn àwùjọ, wọ́n fẹ́ fi hàn wípé àwọn náà wọ́n lówó láti lè ṣe ìgbéyàwó. Nítorí náà ọ̀nà kan gbòógì tí mo mọ̀ pé ó ti yí padà n ni ẹẹ́ ìgbéyàwó ẹẹ̀ owó níná bí ìṣúná ṣe ń ga lónìí. Owó tí a ń ná sí orí ìgbéyàwó. Ẹẹ ìkejì bíi rẹ̀ náà ni ẹ ẹ rí ọkùnrin àti obìnrin tí wọ́n ò tí ì ṣe ìgbéyàwó tí wọ́n ti máa bá ara wọn gbé, tí wọ́n á sì máa ní àjọṣepọ̀ pẹ̀lú ara wọn. Èyí tí kò tọ̀nà ní gẹ́gẹ́ bí Kristẹ́nì, pàápàá ní ilẹ̀ Yorùbá. Torí wípé wọ́n kò tí ì di ọ̀kan. Ṣùgbọ́n ohun tí wọ́n bá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ lénìí nígbà tí wọ́n bá ti ń wà lọ́nà láti ṣe ìgbéyàwó ni wọ́n ti máa ń ṣe àwọn ohun tí ó yẹ kan maa ṣe nínú ìgbéyàwó nìkan. Èyí ni mo rí bí ohun tí ò tọ̀nà tàbí lérò mi. Ó jẹ́ ǹkan méjì nínú àwọn èrè ìdí tí mo fi gbàgbọ́ wípé ìgbéyàwó ti yí padà lónìí.

Bẹ́ẹ̀ni dára dára gan ni mo máa ń gba àwọn e-mail àiwúlò mo rántí nibi oṣù melo kan sẹ́yìn, mo fi, mo darapọ̀ mo website kan ti won se ohun ti mo fe lẹ́yìn ìgbà náà, ṣùgbọ́n mo ti gbàgbé báyìí, kò pẹ́ síi tí mo bere ṣì ń gba oríṣiríṣi e-mail àiwúlò. Nínú àwọn e-mail náà, wọ́n polówó àwọn ohun èlò tí mi ò nílò tí mo nífẹ̀ẹ́ sí, tí kò ní ṣe pẹ̀lú ohun tí mo ń ṣe tàbí ohun tí mo nílò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń pa àwọn e-mail yìí rẹ́, tàbí tí mo máa ń, mo máa ń pa wọ́n run, ṣùgbọ́n wọ́n á tún, ẹ, fi àwọn ohun mìíràn jìṣẹ́ sí mi. Báyìí mo ti rí bí iṣẹ́ mi láti máa yọ wọ́n kúrò lóòrẹ́ kóòrẹ́, torí wipé ìgbà mìíràn wọ́n máa ń dí àwọn e-mail tí ó wulù fún mi, tí mo nílò, tó ń ṣe pàtàkì, wọ́n máa ń di í lọ́wọ́. Ṣùgbọ́n mo máa ń gbìyànjù láti rí wí pé ibi tí e-mail àiwúlò tó ń wọ̀, ó yàtọ̀ sí ibi tí e-mail tó wulù tó ń wọ̀. Nípa èyí, ó, ó, ó rọrùn fún mi láti lè tètè máa rí àwọn e-mail tí mo nílò báyìí.

Lónìí yìí mo ríi wípé egbe ìdílé o ti yi padà fún wa báyìí ni ìdílé tiwa a ti, a ti pinnu láti máa bá ara wa sọ̀rọ̀ ju lórí ẹ̀rọ ká yelú jára lórí púlátífọ̀mù tí àwọn ọ̀rẹ́ méjì tàbí ìdílé tí wọ́n le kóra jọ pọ̀ sí láti máa bá ara wọn sọ̀rọ̀ kí wọ́n le máa sọ fún ara wọn bí ǹkan ṣe ń lọ láàárín ìdílé wọn. Èyí náà ládẹ̀ ti gbéyẹ̀ wò torí pé ìgbà mìíràn wà tí a máa ń ní àjọṣepọ̀ nínú iṣẹ́, nínú ìdókòwò tó jẹ́ pé a ní láti pe ara wa lórí fóònù tàbí ká fi ìwé orí, orí ẹ̀rọ ká yelú jára ká fi jíṣẹ́ fún ara wa. Mo ríi pé òun tó dára nítorí pé ó máa ń jẹ́ ká mọ àlàáfíà ara wa, ó máa ń jẹ́ kí a mọ ohun tí a fẹ́ àti wípé ohun tí a kò fẹ́ a lè yanàna rẹ̀ kí tẹ̀síwájú kí ó le bá ìbáṣepọ̀ wa gẹ́gẹ́ bí ẹbí àti gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́ pọ̀ nínú ẹbí kan náà.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ wípé ènìyàn máa ń yípadà bí wọ́n ṣe ń dàgbà. Èyí sì máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nípa, nítorí ìrírí tàbí ohun tí à ń jẹ sí ẹnu fún àpẹẹrẹ báyìí. A lè rí tàbí ìfọ̀kànbalẹ̀ tàbí àyíká tí a wà tàbí ohun tí à ń gbọ́ fún àpẹẹrẹ, ẹ lè ní, a rí ẹni tó jẹ́ pé nígbà tó wà ní kékeré tàbí tó ń dàgbà bọ̀, ó jẹ́ ẹni tí a ò lè fọkàn sí pé ó máa lomi lára tó máa sanra. Ṣùgbọ́n bí ó ṣe ń dàgbà bọ̀ nítorí nípa ohun tó ń jẹ tàbí ohun tí ó ń mu tàbí, ẹ́, bí ó ṣe ń ronú tàbí bẹ́ẹ̀ni, ẹ́, nípa ohun tó ń jẹ tàbí ohun tí ó ń mu tàbí nítorí ìfọ̀kànbalẹ̀, nítorí pé ó ní ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà. A rí pé èyí máa ń fún un ní, ó máa ń fún àgọ́ ara rẹ̀ ní àǹfààní, ẹ́, láti, ẹ́, láti, ẹ́, gbérasọ sí. A dè rí ẹlòmíràn tó jẹ́ pé bí ó ṣe ń dàgbà torí ohun tí ó ti ṣẹlẹ̀ sí àwọn èrò tó ti wà nínú rẹ̀ tàbí ìrírí rẹ̀, ó lè jẹ́ kí ó, ó lè fa ìrora sí i lára débi pé yó fa àwọn ààrùn tàbí ohun tí kò tọ̀ lágo ara tí ó lè fi, ẹ́, tí ó lè fa kó máa lomi lára. A dè rí, ẹ́, a lè rí ẹlòmíràn tó jẹ́ pé nígbà tó ń dàgbà bọ̀ ó jẹ́ ẹni tó, ó jẹ́ ènìyàn, ènìyàn pẹ̀lẹ́. Ṣùgbọ́n torí bóyá a ti dá àràn kan sí i, a ti ṣe ní ìjàǹbá rí, ó lè pinnu láti jẹ́ ènìyàn burúkú tó bá ń dàgbà. A dè rí ẹni tí ó jẹ́ pé ó jẹ́ oníjàgídíjàgan ènìyàn nígbà tó ń dàgbà bọ̀ tàbí nígbà tó wà ní kékeré. Ṣùgbọ́n ó ti rí èrè àwọn, àwọn tó ti jẹ́ oníjàgídíjàgan rí tó dè pinnu wípé torí ìrírí tó ti rí tàbí torí ohun tí ó ti gbo tàbí ẹni tí ó ti rí tí, ẹ́, jàgídíjàgan tí ó ti fa ìjàǹbá fún wọn. Ọ̀ún lè pinnu pé gẹ́gẹ́ bí ẹni tó ń jẹ́ báyìí, bó ṣe dàgbà yìí pé òun ò ní jẹ́ kí jàgídíjàgan kó jẹ́ ohun tí wọ́n máa fi ṣe àpèjúwe òun. Látarì bẹ́ẹ̀, ó lè yípadà kó máa wuyìwàpẹ̀ tàbí kó máa jẹ́ ẹni àlàáfíà. Nítorí náà mo gbàgbọ́ wípé ó ṣeéṣe fún ènìyàn láti yípadà bí wọ́n ṣe ń dàgbà sí i.

Rárá o, èmi ò ní ìbọrùn. Kíni mo fẹ́ lo ìbọrùn fún? Mi ò, mi ò fẹ́ràn láti máa lo ìbọrùn. Ọkùnrin ni mí. Ní ilẹ̀ wa, àwọn obìnrin máa ń lo ìbọrùn dáradára. À, ohun tí a máa ń lò gẹ́gẹ́ bí ọkùnrin, gẹ́gẹ́ bí ọkùnrin, dípò ìbọrùn ni a lè lo fìlà tó, tó yọ gọgọrọ síwájú. Eh, a tu lè lo fìlà, a, ṣé kí n pè é ní fìlà ìbílẹ̀ wa? Ṣùgbọ́n mi ò fẹ́ràn láti máa lo ìbọrùn. Àwọn aṣọ kan wà tí wọ́n máa ń ṣe, ó lè jẹ́ aṣọ ìgbàlódé. A, wọ́n máa ń lò ní ọ̀dọ̀ wa níbí yìí. Àwọn ènìyàn wa náà máa ń, wọ́n máa ń ṣe àfàrawé àwọn, ẹ, òyìnbó tí wọ́n lo àwọn, pàápàá lọ́kùnrin tí wọ́n ń lo àwọn ìbọrùn. Ṣùgbọ́n níbí yìí, ẹ, torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń jáde nígbà tí oòrùn bá mú. So nítorí náà, mi ò fẹ́ràn láti máa lo aṣọ tó ní ìbọrùn.

Nísinsìnyí, ohun tí mò n retí ni láti parí iṣẹ́ tí alábàáṣiṣẹ́ pọ̀ mi tí ó gbé fún mi, tàbí iṣẹ́ tó pa èmi àti olùdókòwò mi pọ̀. Ní ìgbà tí mo bá parí iṣẹ́ náà tán, oun o jábọ̀ iṣẹ́ náà fún un. Ohun tó bá yẹ kí n fún máa fún gẹ́gẹ́ bí èrè rẹ̀ àti wípé a ó tún sọ̀rọ̀ bí abala èkejì iṣẹ́ náà yóò ṣe tẹ̀síwájú. Torí pé ohun tí a ní lérò nígbà ta tí bọ̀wọ̀lu papọ̀, ó nííṣe pẹ̀lú ìṣiṣẹ́, ìṣiṣẹ́ tẹ̀síwájú. Nítorí náà lẹ́yìn eyii, maa baa, ti n ba ti parí iṣẹ́ náà emi àti alábàáṣiṣẹ́ pọ̀ mi, a ó jọ jókòó tàbí a ó jọ sọ̀rọ̀ lórí ẹ̀rọ, lórí fóònù láti mọ bí a ṣe máa tẹ̀síwájú ìbáṣepọ̀ wa nínú iṣẹ́ tí a ti ní àdéhùn láti jọ ṣẹ papọ̀.

Mo jẹ́ ẹni tí ó kórira ariwo. Nítorí náà, a wun mí, mo dẹ̀ ti ń gbìyànjú ṣakitiyan, mo ti ń saápọn tàbí mo ti ń saápá láti, láti, ẹ́, padà sí tàbí wà ní agbègbè tàbí máa gbé ní agbègbè tí kò fi bẹ́ẹ̀ sí ariwo. Torí pé gẹ́gẹ́ bí ẹni kan, ariwo máa ń dí mi lọ́wọ́. Pàápàá iṣẹ́ tí mò ń ṣe kò gba ariwo rárá, ó gba kí agbègbè kó wà ní ìdákẹ́rọ́rọ́ àti pé kí n lè ronú jinlẹ̀, kí n lè ronú jinlẹ̀ láti mọ bí mo ṣe fẹ́ ṣe iṣẹ́ náà tí yóò fi mú ìrure tí mo fẹ́, ìrure tó dá tí mo fẹ́ tí ó fi mú jáde síi. Nítorí náà mo máa, máa fẹ́ láti padà sí agbègbè tí ó wà ní ìdákẹ́rọ́rọ́, agbègbè tí wọ́n kì n pariwo. Nípa bẹ́ẹ̀ yi o yami lórí láti se iṣẹ́ mi dára dára atipe ifokanbale ti mo maa n ri nínú agbègbè ti ko si ariwo o maa n po gan ni.

Mo gbàgbọ́ wípé tí mo bá dé agbègbè mìíràn, tàbí tí mo bá wà ní ilẹ̀ mìíràn tí ó yàtọ̀ sí ilẹ̀ mi, oun tó yẹ kín ṣe gbóògì, tàbí oun pàtàkì kan gbóògì tó yẹ kín ṣe ni láti mo bí ilẹ̀ náà ṣe jẹ́ àti oun tí wọ́n, àti ìṣe àṣà àti ìṣe ilẹ̀ náà, tàbí bí oun tí wọ́n ṣe ní ilẹ̀ náà bó ṣe yàtọ̀ sí ilẹ̀ mi, tàbí àwọn òfin tí wọ́n ń tẹ̀lé níbẹ̀ bó ṣe yàtọ̀ sí òfin ti ọ̀dọ̀ mi. Ṣùgbọ́n oun tí màá ṣe ni pé tí n bá rí pé mo jí sí ilẹ̀ mìíràn nínú ilé mi, oun tí màá koko ṣe, gẹ́gẹ́ bi mo se n ṣe ní ilẹ̀ mi, màá dupe lowo Ọlọ́run pé ó mú mi jí ní ayo àti àlàáfíà, àti wípé, ẹ́, màá tú ní ìrètí fún ọjọ́ rere ní ọjọ́ náà. Màá de tun ṣe àwọn iṣẹ́ tí, ẹ́, mo máa ń ṣe. Gẹ́gẹ́ bi mo ṣe sọ wípé, ẹ́, báyìí, ọ́fíísì mi wà ní orí fóònù mi. Fóònù mi mọ̀ọ́ lọ́ gẹ́gẹ́ bí ọ́fíísì mi báyìí. Màá ṣe iṣẹ́ mi àti tí mo bá ní láti mọ àwọn agbègbè tàbí ibi tí mo tilẹ̀ ra oun tí mo ní láti máa rà lẹ́mọ́lẹ́mọ́, mo máa gbọ̀njú láti mọ̀. Bo de jẹ́ pé fún àpẹẹrẹ tó bá jẹ́ pé ilẹ̀ òkèrè ni, mo mọ̀ pé kò ní ṣòro fún mi láti mọ àwọn ibi tí ó yẹ kín ti ra oun tí mo bá fẹ́ rà torí pé mo lè bèèrè ìbéèrè nípa ibi tí mo wà tàbí ibi tí mo ti fẹ́ rán tí mo fẹ́ rà lórí ẹrọ̀ káye lujára, lórí máàpù. Máàpù á dẹ̀ gbe wá tàbí màá rí èsì náà gbà tí yóò fi jẹ́ kó rọrùn fún mi láti lè ṣe oun tí mo bá fẹ́ ṣe ní agbègbè náà.

Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà torí wípé èmi ni ọ̀gá ara mi, tàbí kí n sọ wípé torí pé mi ò ṣiṣẹ́ fún lábẹ́ ẹnikẹ́ni, èmi ni mo máa ń pinnu ìgbà tí ọ́fíìsì mi máa ń ṣí. Nígbà miran, o le jẹ idaki, o le jẹ oru. Ole jẹ idaji. Ìgbà míràn tín bá ti ṣe àwọn iṣẹ́ ilé kan kan tán ni mó lè, mo lè lọ ṣí ọ́fíìsì mi gẹ́gẹ́ bí mo ṣe sọ. Orí fóònù mi ni ọ́fíìsì mi wà, ṣùgbọ́n mo máa ń ṣe bí mo bá ṣe, bí, bí ìgbà tí, bí mo, bí ìgbà tí mo máa ṣe ṣé tí mo bá wà ní ibìkan pàtó. Ó lè jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó lè jẹ́ òru nígbà míràn, ó lè jẹ́ ìdájí, ó dẹ lè lè jẹ́ àárọ̀. Ó ní í ṣe pẹ̀lú ìgbà tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ́fíìsì mi, ìgbà náà ni mo máa ń ṣí, ẹ, ọ́fíìsì mi. Èyí dé, ó dẹ jẹ́ kó rọrùn fún mi, torí pé mo fẹ́ràn kí ń máa ṣẹ́ ohun tó bá àkókò mi mu. Ohun tó jẹ́ pé èmi ló máa ń pinnu irú àkókò tí mo bá fẹ́ lò tàbí ohun tí mo fẹ́ ṣe ní ìgbà kan pàtó.

Ehn mo le so wípé mi o je ẹni to fẹ́ràn láti ma pa owe lọ titi bo ti e je wípé mo ma n pa àwọn owe kan nígbà kan kan ti ohun ti mo fẹ sọ nínú owe náà to ba ni ṣe pẹ̀lú eh, ohun tó ń ṣẹlẹ̀ tàbí ijíròrò mi pẹ̀lú ẹni kan tàbí, eh, ohun tí mo fẹ́ jẹ́ kí ẹni, eh, ẹni náà òye tí mo fẹ́ jẹ́ kó ní nípa ohun tí mò ń sọ tàbí ohun tí àjọ́ ń sọ. Eh, àwọn, àwọn òwe tí màá pa nígbà náà ó máa ń yàtọ̀ sí ara wọn torí pé ní ilẹ̀ Yorùbá oríṣiríṣi òwe ló wà fún oríṣiríṣi ohun tó bá ṣẹlẹ̀ tàbí, tàbí ìgbà. Ó lè jẹ́ ìgbà, ó lè jẹ́, eh, nípa ìtàn kan tàbí ohun tó ti ṣẹlẹ̀ tàbí ohun tó máa ṣẹlẹ̀. Nítorí náà òwe tí màá pa tàbí tí mo máa ń pa ó ní í ṣe pẹ̀lú ohun tí mo fẹ́ pa wọ́n fún tàbí ìgbà tí mo fẹ́ pa wọ́n tàbí ẹni tí mò ń bá sọ̀rọ̀ tàbí ohun tí mò ń sọ toni lo ki n pa owe lórí rẹ ki agbọye tàbí ki oye ohun ti mo n sọ ko le ye ẹni ti mo n ba sọ̀rọ̀ tàbí ki a le fi, ki a le fi ọrọ kan, ki a le fi idi ọrọ kan lọlẹ dáradára.

Bi ibi ti mo maa n lo se ji náà to oni se pẹ̀lú ibi kan. Ìgbà mìíràn wà, ibi tí mo fẹ́ dé tàbí tí mò ń lọ, ó lè máa ju, ó lè máa gbà mí tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, ìṣẹ́jú ogún, ìṣẹ́jú ọgbọ̀n kí n tó dé bẹ̀. Ìgbà mìí dè ní ó lè máa ju ìṣẹ́jú mẹ́wàá. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí pé mi kì í ṣe ẹni tó máa ń, tó fẹ́ràn láti máa rìnkákírì, láti máa jáde ní gbogbo ìgbà, mo máa ń yan àwọn òde tí mo máa ń lọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá ń jáde bẹ́yẹn tí mi ò bá fẹ́ wọ ọkọ̀ tàbí tí mi ò fẹ́ gbé ọ̀kadà, ó lè gbà mí tó ìṣẹ́jú ogún mẹ́ẹ̀ẹ́dógún tàbí ìṣẹ́jú ọgbọ̀n láti dé bẹ̀. Ìgbà mìíràn dè ní tí mi ò bá fẹ́ wọ mọ́tò mo lè wọ ọ̀kadà tàbí tí m ba fẹ́ wọ ọ̀kadà mo lè gbé mọ́tò. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ibẹ̀ kò fi bẹ́ẹ̀ naaṣẹ̀ tó bẹ́ẹ̀ tàbí tí mo rí bí, tí mo rí pé ibi tí mo lè fẹsẹ̀ rìn ni mo lè fẹsẹ̀ rìn. Nítorí náà ó ní í ṣe pẹ̀lú ibi tí mo fẹ́ lọ. Tó bá ṣe fẹ́, bó bá ṣe jìnnà sí tàbí bó bá ṣe wà ní tòsìsí ni ó máa sọ bóyá mo máa lo ọkọ̀ tàbí ọ̀kadà láti dé bẹ̀.

Nítorí pé èmi ni ọ̀gá ara mi, mi ò sí lábẹ́ ẹnikẹ́ni. Ó fún mi ní àǹfààní àti ìrọ̀rùn láti lè yan bí mo ṣe, ìgbà tí mo lè ṣiṣẹ́, àti ìgbà tí mo lè tọ́jú ìgbésí ayé mi. Ìdí nìyẹn tí ó fi ràn mí lọ́rùn láti tètè jí ní òru. Ìgbà mìíràn mo lè jí ní òru láti bẹ̀rẹ̀ iṣẹ́ mi. Tí n bá ti jí lóru bẹ́yẹn, mo lè ṣe ohun tí mo fẹ́ ṣe díẹ̀. Màá ṣe díẹ̀ nínú àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe. Lẹ́yìn náà, mo lè padà sùn. Tí n bá wá jí, mo tún lè ṣe díẹ̀ nínú iṣẹ́ náà kí n tó lọ wá mójútó àwọn mìíràn tó yẹ kí n mójútó. Torí pé mi ò sí lábẹ́ ẹnikẹ́ni tàbí mi ò sí lábẹ́ ọ̀gá kan kan. Ó fún mi ní àǹfààní láti lè lo àkókò mi bí mo ṣe mọ̀ pé ó rọrùn fún irú ìgbésí ayé tí mo fẹ́.

Mo lè sọ wípé mi ò kí ń dúró ti ǹkan pẹ́ kí ń tó rà á, torí pé mo jẹ́ ẹni tó fẹ́ràn, mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa ra ohun tí mo mọ̀ wípé mo lówó láti rà á. Mi ò fẹ́ràn kí ń máa ná ohun tí mo fẹ́ràn kí ǹkan máa na ṣá. Tí bá mọ̀ wípé mo ní owó láti ra ohun tí mo fẹ́ rà, mo máa ná owó náà sí, kàkà tí màá fi dúró síbẹ̀ pẹ́ tí màá fi máa na. Nítorí na, mii ki pe ki n to ra oun ti mo fe ra, ṣùgbọ́n ìgbà mìíràn wa to ba je pe oun ti mo fe ra o ja sorisirisi tàbí oun kan na o ó pín sí ọ̀nà oríṣiríṣi tàbí wọ́n dà á jọ́ra lọ tàbí àwọn, kọ́lọ̀ tí wọ́n ní, àwòrán tí wọ́n ní ó yàtọ̀ sí ara wọn tàbí àwòrán tí wọ́n ní ó jẹ́ kí wọ́n lẹ́wà ju ara wọn lọ tàbí ohun tí mo fẹ́ rà torí ẹ̀dà tó pọ̀ tí ó jẹ́ wọn dà á ra jọ́ra lọ. Torí náà màá fẹ́ farabalẹ̀ láti wo èyí gan-an tí mo fẹ́ rà. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í pẹ́ mi kí n tó rí wípé mo ra ǹkan tí mo fẹ́ rà kí ń dẹ́ kùro bẹ́ẹ̀ kí ń lọ ṣe ǹkan mìíràn tàbí kí n máa lọ síbi tí mo fẹ́ lọ tàbí kí n padà sí ilé.

Mi kìí sábà lọ ìlú, ìlú bàbá mi, ṣùgbọ́n mo rántí pé ní ọdún mélòó díẹ̀ sẹ́yìn tí mo rin ìrìnàjò lọ sí ìlú mi. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni a gbé. Ọkọ̀ náà kìí, ọkọ̀ ìgbàlódẹ́ ayé ìgbà náà ni. Ó yàtọ̀ sí ọkọ̀ ìgbàlódẹ́ àkoko yìí torí pé ìlú tí mo wà nígbà náà, ìpínlẹ̀ tí mo wà, inú ìlú náà ni, inú ìpínlẹ̀ náà ni ìlú náà wà ṣùgbọ́n mi ò dé, ìlú bàbá mi náà rì. Ṣùgbọ́n ni pase oko ayọ́kẹ́lẹ́ náà torí pe o wa ni ipò to dára o fún wa ni anfani láti tètè de ibe, láti le mo bi ìlú náà se ri, láti ri àwọn ile àwọn ara ilé bàbá mi, láti dá wọn mọ̀ àti láti mọ bí ìlú náà ṣe, bí ìlú náà ṣe wáyé tàbí láti mọ ibi tí a fi orí bàbá mi sọ̀lẹ̀ sí nípasẹ̀ ibi tí wọ́n ti wá.

Mo fẹ́ràn kí n máa se ẹ̀wà. Tí mo bá fẹ́ se ẹ̀wà, lẹ́yìn ìgbà tí mo bá ti ṣà tán, n ó bu omi síi láti gbe kaná. Tí n bá ti fọ́ dáadáa, mo fẹ́ràn kí n máa fọ ẹ̀wà mi ó kéré jù fún ìgbà mẹ́ta kí àwọn ìdọ̀tí tàbí àwọn ìdọ̀tí tó wà ní ara ẹ̀wà náà tàbí àwọn ta lè mú sí pagùnpagùn tàbí àwọn kòkòrò inú ẹ̀wà náà kí wọ́n lè kuró níbẹ̀. Lẹ́yìn ìgbà náà, n ó da sínú omi tí mo ti gbé kaná sórí, ẹ́, stoofu tàbí gáàsì. N ó sì fi iyọ̀ díẹ̀ síi tí kò tó, tí kò tó ẹ̀kún ṣíbí ìmùkọ, kò gbú, kò, kò pọ̀ rárá. Mo ó fi àlùbọ́sà, àlùbọ́sà kan síi. Tó bá ti ń jiná tí mo bá rí pé ó ti rọ̀, n ó fi ata síi. Ata yìí ó lè jẹ́ bí i ṣíbí ìmùkọ méjì tàbí ṣíbí ìmùkọ méjì àti àbọ̀. N ó fi magí kóró kan síi. Mo fi edé síi pẹ̀lú ìlàjì ṣíbí ìmùkọ. Ìyẹn tí edé náà bá, tí edé náà bá pọ̀ síí, tó bá pọ̀ dáadáa. Mo ó sì fi, ẹ́, epo, epo síi. Epo yìí, ẹ ká sọ pé bí i ṣíbí, ṣíbí, ṣíbí ìsebẹ̀ bí ẹyọ̀ kan sí méjì. Bẹ́ẹ̀ni yo to fún oúnjẹ náà lẹ́yìn ìgbà tí n bá ti ṣe èyí, mo wá fọ̀ ọ́ pẹ̀lú orógun tí a fi ń ro, tí a fi ń ro ẹ̀bà, sẹ̀mọ́ àti wíìtì. Tí n bá ti fọ̀ ọ́ tí mo rí pé oúnjẹ náà ti rọ̀, mo wá sọ̀ ọ́, ó ti di jíjẹ nìyẹn.

Ìgbà mìíràn tí ń bá n wo ètò Yorùbá lórí tẹlifísàn, ó lè jẹ́ tíátà Yorùbá tàbí ètò tó ní ṣe pẹ̀lú, èdè, èdè ìbílẹ̀. Torí pé mo fẹ́ràn kí n gbọ́ èdè ìbílẹ̀. Ìgbà mìíràn ó lè máa jẹ́ èdè ìbílẹ̀ tèmi, tèmi gangan ṣùgbọ́n tó jẹ́ èdè ìbílẹ̀ mìíràn, mo mọ̀ pé ó máa jẹ́ àǹfààní fún mi láti tún mọ èdè mìíràn yàtọ̀ sí èdè tí mo gbọ́njúbà tàbí tí àwọn òbí mi fi kọ́ mi. Nítorí náà mo fẹ́ràn kí n máa, kí n gbọ́ èdè tàbí kí n fetí sílẹ̀ sí tàbí kí n wo ètò tó ní ṣe pẹ̀lú èdè Yorùbá. Ìgbà mìíràn tó bá jẹ́ tíátà ni, mi n kàn ń wò ó torí pé, torí pé ó dùn, dídùn, tíátà náà ó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe sọ̀rọ̀, ohun tí wọ́n ṣe, ohun tí wọ́n sọ. Tó bá jẹ́ pé àwọn nǹkan kan wà tí wọ́n sọ tó ní ṣe pẹ̀lú àwùjọ tí èèyàn lè kọ̀gbọ́n nínú rẹ̀. Ìgbà mìíràn dè níyi, àwọn tíátà wọ̀nyí ó ní bó ṣe ń sọ nípa ìgbàgbọ́ àwọn tó ń ṣe sinimá yìí tó ń ṣe jáde. Ìgbàgbọ́ wọn yálà nípa orílẹ̀ èdè wọn, nípa òṣèlú, nípa ẹ̀sìn, nípa ara ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn oríṣiiríṣii ọ̀nà ni wọ́n gbà ń fi ìmọ̀ wọn hàn. Ìgbà mìíràn dè níyí àwọn ogbon kan wà tí wọ́n kọ́ni tàbí tó jẹ́ ìrírí wọn. Fún àpẹẹrẹ, ó dàbí àwọn àgbàlagbà, ó dàbí àgbàlagbà tó ń, tó ń ṣeré sinimá. Ìgbà mìíràn wọ́n lè lo, wọ́n lè kọ sinimá tó dá lórí ìrírí ẹ̀ẹ̀kan nínú wọn tàbí ẹni tí wọ́n mọ̀. Tó jẹ́ pé àwọn ọ̀dọ́ tí wọ́n ṣese ń bọ̀ tón bá gbọ́ nípa ìrírí yi, wọ́n a mọ̀ pé báyìí ni nǹkan ṣe ń ṣẹlẹ̀ tàbí ohun báyìí ló lè ṣẹlẹ̀. Ó máa jẹ́ kí ìmọ̀ ènìyàn kó gbòòrò si. Nítorí náà mo fẹ́ràn, mo fẹ́ràn kí n máa gbọ́, tàbí kí n máa wo ètò tó ní ṣe pẹ̀lú èdè ìbílẹ̀. Ti n ba de ri èyí to ni se pẹ̀lú èdè ìbílẹ̀ mi, mo fẹ́ràn kin maa gbo.

Òtítọ́ kan tó wà nípa iyán ni wípé, iyán jẹ́ oúnjẹ kan gbòógì tí à ń jẹ ní ìlú bàbá mi àti ìlú ìyá mi. Ehn, mo ti jẹ dára dára sẹ́yìn ṣùgbọ́n fún àwọn ìgbà díẹ̀ báyìí, iṣu ni mò ń jẹ ju. Iyán dára mo fẹ́ràn bó ṣe rí, mo fẹ́ràn àwọ̀ tí iyán ní bó ṣe funfun, mo fẹ́ràn bí ó ṣe rí lẹ́nu. Mo lè fi ọbẹ̀ ẹ̀gúsí, ọbẹ̀ ilá, ọbẹ̀ ewédú, ọbẹ̀ ẹ̀fọ́, ẹ̀fọ́ gúre, ẹ̀fọ́ úgú tàbí ẹ̀fọ́ arówó jẹjá, mo fẹ́ràn kí n fi jẹ ẹ́. Iyan de ni o je ikan lára oúnjẹ ti o rọrùn àti se tàbí o rọrùn àti se to ri ti eyan ba ti bẹ isu a fọ̀ kí ìdọ̀tí rẹ̀ lè kúrò. A ó wá gbe, a ó kó sí inú omi tí a ti gbé kà náà nínú pọ́ọ̀tù ìsebẹ̀ tàbí ìse oúnjẹ, ẹnu mi ago. Lẹ́yìn náà tí ó bá ti rọ, a ó gbé odó àti ọmọ rẹ̀, a ó fọ̀ wọ́n dára dára. A ó wá máa tú àwọn iṣu yìí sínú odó yìí. A ó wá gún un ní ọ̀nà tí ó fi ní ní kókó. Nígbà tí a bá ti gun tó, tó ti fẹ́lẹ́ tán, a ó wá kó o sínú abọ́. Tó bá jẹ́ pé ìdílé ni, a, a pín, a ó bu tó ní ká lọ kú fún. Tó bá lè jẹ́ tẹ́lẹ̀ nìkan ni, tó bá fún àpẹ̀rẹ̀ tó ba je pé émi nìkan ni. Mo lè ṣe èyí tí mo lè jẹ lóójọ́ tàbí èyí tí mo lè jẹ lọ́jọ́ mìíràn.

Mo fẹ́ràn ki n kọ bi a se n se ṣẹda ẹrọ kayelujara. Mo ti kọ́ ẹ̀kọ́ yìí rí nígbà kan tí mo dẹ̀ ti, tí mo dẹ̀ ti mọ̀ díẹ̀ díẹ̀ tí mo ti ń mu lò láti kọ́, láti ṣe àgbékalẹ̀ abala kan lórí ẹ̀rọ káyélujára. Ṣùgbọ́n nígbà tí mo rí pé àkókò tí mo ní fún ìṣe mi gangan kò gbà mí láyé tó ni mo wá fi kọ́ ohun mìíràn. Eh mo ti kọ́ nípa, mo tún fẹ́ràn láti kọ́ nípa èdè, èdè, eh èdè ilẹ̀ òkèrè. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí fún àpẹẹrẹ bí Faransé, bí èdè tó ń sọ ní China, èdè tó ń sọ ní ìlú Spainì, èdè tó ń sọ ní ìlú Portugal. Mo níìfẹ̀ láti kọ́, ṣùgbọ́n mi ò tí kọ́ rí. Báyìí ohun tó tó wù mí kí n kọ́, òun ni bí a ṣe ń lo ìmọ̀, ìmọ̀ ẹ̀rọ AI. Mo ti ń gbìyànjú láti kọ́. Ó tẹ́lẹ̀ ni tí mo tẹ àṣẹ àtẹ̀ránsẹ́ sí kí ó kọ́ mi. Ẹni náà ó ní ètò tó ń ṣe fún àwọn tí ó mọ̀ bí wọ́n ṣe ń lo ẹ̀rọ AI, bí wọ́n fi lè lò ó láti gbé ìṣe wọn lárugẹ tàbí láti dá ilé iṣẹ́ tàbí ìdókòwò lórí ẹ̀rọ AI. Nígbà tí mo sọ fún un, ó wá bèrè owó ní ọwọ́ mi. Ó ní kí n wá fi owó kọ́, ṣùgbọ́n èmi ti pinu wípé èmi fẹ́ kọ́ ní ọ̀fẹ́ torí pé mo mọ̀ wípé ó ṣeéṣe láti kọ́ ní ọ̀fẹ́. Nítorí náà, eh báyìí bí a ṣe ń lo AI láti ṣẹ̀dá fídíò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òun ni ó jẹ́ ìkan lára àwọn tí ó wù mí láti kọ́ báyìí.